Mi ò ní káàdì iṣẹ́ tí ó bá jẹ́ pé káàdì iṣẹ́ ni. Mi ò ní káàdì iṣẹ́ nítorí pé ni Orílẹ̀-èdè tiwa ní ibí bí kì í ṣenǹkan tí ó sábà fe wọ́pọ̀ wípé káàdì iṣẹ́ tí ó bá jẹ́ pé bí ti wọ́kì permit tí wọ́n lò ní orílẹ̀ èdè United Kingdom. Ṣùgbọ́n káàdì iṣẹ́ tí mo lè sọ wípé mo ti ní rí, mi ò ní rárá báyìí mọ́ káàdì iṣẹ́ tí mo lè sọ wípé mo ti ní rí ní tí mo ti ṣiṣẹ́ rí tí wọ́n fún wa ní káàdì ti a máa, ìdánimọ̀ iṣẹ́, ibi iṣẹ́. Iṣẹ́ tí táa máa fẹ́ wọ ibi iṣẹ́, a gbọ́dọ̀ fi hàn. Nítorí pé àwọn tí wọ́n ṣe iṣẹ́ ní ibi iṣẹ́ náà wọ́n pọ̀ gan. Tí kò ṣe pé kò ṣe gbogbo wọn ni wọ́n lè mọ̀ tí a máa ní pé ká máa kí a kan máa wọ ibi iṣẹ́. Bí òṣé wuwa lai ní ètò, à, iṣẹ́ òfin tó tó, iṣẹ́ òfin tó tó bóyà, ẹni tí ó fẹ́ wọ ibi iṣẹ́ ni bóyà òṣìṣẹ́ wọn ni àbí kò ṣe òṣìṣẹ́ wọn. Wọ́n máa ní di káàdì iṣẹ́ ní irú ibi bí láti, láti mọ̀ dáadáa. Ibi, irú ibi bí báyìí ni mo ti lò káàdì iṣẹ́ rí nítorí a pọ̀. Wọ́n dẹ̀ ní di láti máa ṣe, wọ́n nílò láti máa ṣe ìdánimọ̀ kí ẹnì kọ̀ọ̀kan wa ká tó, ká tó wọ iṣẹ́. Ìgbà ẹni mo ní káàdì iṣẹ́ rí ṣùgbọ́n nísinsìnyí èyí tí ó pọ̀jù jù lọ àwọn iṣẹ́ tí mò ń ṣe orí ayélujára ni mo ti ṣe wọ́n. Mi ò dẹ̀ ní káàdì iṣẹ́ kankan, a nílò káàdì iṣẹ́ kankan fún. Èyí tí, èyí tí mo ṣe lán, èyí tí mo ṣe kẹ́yìn mi ò lò káàdì iṣẹ́ láti ṣe. Elé yìí a nílò káàdì iṣẹ́ láti ṣe. Ṣùgbọ́n mo ní gbogbo àwọn káàdì mi fún àpẹẹrẹ káàdì tí a fi ń gba owó ní ẹ̀rọ, lẹ́nu ẹ̀rọ tí ó máa ń mú owó jáde àti káàdì ìdánimọ̀ ìjẹun ọmọ onílù. Mo ní ìyẹn. Káàdì tí wọ́n fi ń fúnni ní ẹ̀tọ́ láti wá kọ́, mo ní ìyẹn náà. Mo dẹ̀ ní káàdì, ẹ́, èyí tí a máa fi ń lọ sí orílẹ̀ èdè mìíràn tí ó fi jẹ́ ipò ọmọ onílù níwa tí wọ́n ń pe ní passport. Mo ní ìyẹn náà. Oríṣiríṣi káàdì ni mo ní. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé káàdì iṣẹ́ yẹn, mi ò ní ìyẹn nítorí pé a ò sábà nílò rẹ̀ àti wípé àwọn iṣẹ́ tí ó ṣe, tí ó ṣe pé tí mò ń ṣe tí ó ṣe pé kò ṣe orí ayélujára láti ń ṣe wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ a ní di káàdì iṣẹ́ fún láti ṣe nǹkan tí ó wà bẹ́ẹ̀ ni. Ẹlòmíì wà tí ó ṣe pé ó lè parọ́ sínú ọ̀rọ̀ yìí nítorí pé à ń kọ òye àtọwọ́dá ni. Ṣùgbọ́n èmi fẹ́ ṣe, èmi fẹ́ jẹ́ kí ẹ mọ̀ wípé gbogbo nǹkan tí mo máa ń sọ òótọ́ ni. Èyí ni èyí tí ó ṣe pé mo máa ń fẹ́ sọ òótọ́ dáadáa láti jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ mi yóò, yóò ṣe dédé, yóò sì lè wúlò fún àwọn tí wọ́n fẹ́ gbé ẹrù àti àwọn tí wọ́n fẹ́ lò fún nǹkan kínnkán tí wọ́n bá fẹ́ lò fún, fún díẹ̀ yìí. Mi ò ní káàdì iṣẹ́ ṣùgbọ́n mo ní àwọn káàdì mìíràn tí ẹ sì lè bèrè nípa àwọn káàdì mìíràn yìí tí ó bá ṣe wípé ẹ́, ẹ ní nǹkan tí ẹ fẹ́ mọ̀ nípa wọn. Ṣùgbọ́n ẹ mọ̀ kó ṣe nǹkan gbogbo nǹkan lè yan le máa fọ́n káàkiri sórí ayélujára. Mo kàn lè sọ nípa wọn ni mi ò lè fi wọ́n hàn àbí sọ, ẹ́, nǹkankan tó jẹ́ nǹkan tí a ò gbọ́dọ̀ fi hàn sí àgbáyé ní orí ẹ̀ tí, tó wà lórí ẹ̀ tí ó yẹ kí n máa sọ, mi ò lè máa sọ àwọn yẹn, ti mò mọ̀ ní ẹ̀. Fún àpẹẹrẹ bí káàdì tí a fi ń gba owó ní ìta tí ó bá ti ní wípé kí n má sọ àwọn nǹkan tí ó wà lórí ẹ̀ jáde, irú àwọn yẹn mi ò ní lè sọ. Tí ó bá dẹ̀ jẹ́ wípé bá rí káàdì ìdánimọ̀ mi tí wọ́n máa sọ wípé kí n má sọ nọ́mbà tí ó wà lórí ẹ̀, kí n má sọ dáde. Ẹ mọ̀ pé íyén lè wu, wọ́n lè lọ fi ṣe nǹkan tí ó dà. Ẹ̀mi mọ̀ pé ẹ̀yin ò lè fi ṣe nǹkan tí ó dà. Ẹ mọ̀ ayé tí a wà yìí ó ti di ayé, ẹ́, ayé ti là, òlájù tí wà gan. Àwọn tí wọ́n máa ń já nǹkan gbà lórí ayélujára tí wọ́n mọ̀ sí hacker tí wọ́n máa ń hacking, ẹ́, everywhere gbogbo ibi. Wọ́n lè hack ẹ̀rọ yin kí ẹ má mọ̀. Wọ́n dẹ̀ mọ̀ gbogbo àwọn nǹkan tí àwọn ètò èèyàn lórí ẹ̀, àwọn ẹ̀gbà èèyàn lórí ẹ̀. Fún díẹ̀ yìí mo fi lè fi sọ. Ṣùgbọ́n tí ẹ bá ní nǹkan tí ẹ fẹ́ mọ̀ nípa è bí mo ṣe gbà gbogbo àwọn yẹn.